Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́. Àwọn ohun ọ̀ṣọ́ fún mi bẹ̀rẹ̀ láti, bí iye tí tí tẹ̀yàn máa ń wọ sí etí tí àwọn olóyìnbo mọ̀ sí ear ring. Mo dẹ̀ máa ń wọ òrùka náà. Mo máa ń wọ, ẹ̀gbà ọwọ́. Mo máa ń wọ ẹ̀gbà ọrùn. Mo dẹ̀ tún máa ń wọ, mo dẹ̀ tún máa ń fi oríṣìíríṣìí nǹkan, mo máa fi dá irun mi ní àrà. Àwọn ohun ọ̀ṣọ́ tí màá ń sábà lò nìyẹn. Àwọn ohun ọ̀ṣọ́ tí mo dẹ̀ ń lò ó pín sí ọ̀nà mẹ́ta. Èké ní ni góòlù. Mo fẹ́ràn góòlù gan. Ohun ọ̀ṣọ́ góòlù, Ohun ni mo fẹ́ràn jù. Wọ́n ni mo fẹ́ràn jù ní gbogbo ohun ọ̀ṣọ́. Ìbáje ti èti ni o. Ìbáje tọrọ ni o. Ìbáje tọwọ́ ni o. Ìbáje tirùka ni o. Mo fẹ́ràn rẹ̀ gịdigidi gan. Mo fẹ́ràn ohun ọ̀ṣọ́ góòlù gan-an. Ikéjíì tí mo tún máa ń wọ ni ohun eṣọ́ fàdákà tí àwọn olóyìnbo mọ̀ sí silver. Mo máa ń wọ ohun ọ̀ṣọ́ fàdákà ní ti yetí. Mo máa ń wọ ẹ̀gbà ọrùn fàdákà. Mo máa ń wọ ti orun ọwọ́ náà. Ọ̀ṣọ́ ọwọ́ tó jẹ́ fàdákà, mo dẹ̀ máa ń wọ òrùka fàdákà. Lẹ́yìn yẹn, yàtọ̀ sí góòlù àti fàdákà, irú ohun ọ̀ṣọ́ tí mo tún máa ń lò ni ilẹ̀kẹ̀. Ilẹ̀kẹ̀ ìbílẹ̀, ilẹ̀kẹ̀ abínibí wa. Mo nífẹ́ sí gan. Ìgbà tí màá ń wọ ilẹ̀kẹ̀, abínibí, ilẹ̀kẹ̀ ìbílẹ̀ ni tí n bá ń lọ ibi ayẹyẹ, bóyá bí ìgbéyàwó, bóyá ayẹyẹ ìkẹyìn fun eni tí ó di, àgbàlagbà tió di ológbe. Ibi méjì tí màá ń sábà ń lọ ni ye. Ibi méjì yẹn ni màá ń sábà ń lo ilẹ̀kẹ̀. Mo máa ń wọ tọrun, ẹ̀gbà ọrùn, ilẹ̀kẹ̀ tó máa ń wọ sọ́rùn. Mo máa ń wọ ilẹ̀kẹ̀ etí àti tọwọ́. Tọrun àti tọwọ́ ni mo máa ń sábà wọ jù. Mi ò sábà ń wọ ti eti lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà tí mo wọ ilẹ̀kẹ̀ etí gbẹ̀yìn ni ìgbà tí mò ń ṣe ìgbéyàwó. Láti ọjọ́ yẹn, mi ò tu wọ mọ́. Ó ni mo wọ, ìgbà yẹni mo wọ gbẹ̀yìn. Ó dẹ̀ máa ń rẹwà gan. Ìgbà mìíràn, tí mbàá wọ góòlù ọrùn tán, màá tún gbé ilẹ̀kẹ̀ tọ́ ilẹ̀kẹ̀ ọrùn, màá tún gbe le. A wá jẹ́ góòlù, a jẹ́ ṣé, ẹ̀gbà ọrùn góòlù pẹ̀lú ilẹ̀kẹ̀, pẹ̀lú ẹ̀gbà ọrùn tó jẹ́ ilẹ̀kẹ̀. Ó máa ń fún àwọn, ohun ọ̀ṣọ́ wọ̀nyí, ó máa, tí mbá múra tán, tí bá wọ ṣọ gidi, a tún gbé aṣọ yẹn lárugẹ. A tún jẹ́ kí ẹwà mi yọjú ti tẹ́lẹ̀ lọ. Wọ́n lẹ́wà gidi gan. Ohun eṣọ́ tí miò kí ń wọ ni bóyá, ohun ọ̀ṣọ́ tó ń wọ sọ́run ẹsẹ̀. Mi ò kí ń wọ. Tàbí ohun ọ̀ṣọ́ tó ń wọ sí bí i ilẹ̀kẹ̀ tó ń wọ sí bèbèré ìdí, mi ò kí ń wọ. Àwọn, ohun eṣọ́ méjì tí mi ò kí ń wọ nìyẹn. Mi ò dẹ́ kí ń wọ ohun eṣọ́ oníke. Mi ò nífẹ̀ẹ́ sí i ráárárá. Mo lè sọ pé nígbà tí mo wọ ohun ọ̀ṣọ́ oníke gbẹ́yìn ni ìgbà tí mo wà lọ́mọdé. Bí mo ṣe ń dàgbà, mo wà ri pé, Ohun ọ̀ṣọ́ góòlù àti fàdákà àti ilẹ̀kẹ̀, àwọn ló buyè kún mi jù. Èmi ò mọ̀ pé ẹlòmíì fẹ́ràn rẹ̀ o. Emi gẹ́gẹ́ bí ẹni kan, ohun eṣọ́ góòlù, fàdákà àti ilẹ̀kẹ̀ ni màá ń wọ. Ìgbà tí mo dẹ̀ máa ń, àwọn aṣọ tí mo dẹ̀ máa ń wọ síná ni, ókay, ohun eṣọ́ góòlù àti fàdákà mo lẹ̀ wọ sí aṣọ. Mo máa ń wọ̀ lọ jojùmọ́ ní ìwọ̀n, ní ìwọ̀nba, ìwọ̀n tuń wọ̀ sí. Ṣùgbọ́n tím bá lọ ayẹyẹ, Mo máa ń wọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sára. Mo dẹ̀ máa ń wọ, mo dẹ̀ máa ń fi àwọn oríṣìíríṣìí nǹkan náà dára sí irun mi. Àwọn táwọn òyìnbó mọ̀ sí ribbon, clip nǹkan kan. Mo lérò wípé mo dáhùn ìbéèrè dáadáa. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Àpò owó jẹ́, ó jẹ́ ara nǹkan tí a fi ń ṣọ̀ṣọ̀ gẹ́gẹ́ bí obìnrin aláwọ̀ dúdú. Mo mọ̀ pé àwọn obìnrin aláwọ̀ funfun náà máa ń gbé àpò owó, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà táwa obìnrin ta bá ń jáde, táa bà á gbé àpò, àpò owó yìí, ó máa dàbí wípé ìmúra wa ò tí ì kú ojú hàn tó. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, àpò owó tí mo like, tí mo fẹ́ràn láti máa gbé ni àpò owó tí ó, tó jẹ́ kékeré, tó dẹ̀ ní okùn tó gùn tí mo lè gbé kọ́ ọrùn tí máa dẹ̀, tó máa ń ní okùn tó gùn. Ibi tí èèyàn máa gbé kọ́pà ń bẹ́, okùn ẹ máa gùn dáadáa. Ìdí tí mo fi nífẹ̀ẹ́ rẹ̀ ni wípé tí n bá gbé kọ́ ọrùn, màá le sùn sí iwájú mi, kò ní sí lẹ̀gbẹ́ mi. Nítorí ibi tí èmi, ibi tí èmi ń gbé ní ìlú mi, à, tí èèyàn bá ń gbé àpò sẹ́gbẹ̀gbẹ́ ngẹlẹ́, tí èèyàn ò farabalẹ̀, kó, kí èèyàn tó mọ̀, wọ́n tì lè yọ ẹ̀, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ènìyàn kúrò nbẹ́ tàbí owó tàbí kí wọ́n tìe ja àpò náà gbà. Nítorí ìdí yẹn, àpò owó tí n bá máa ń gbé, ó gbọdọ̀ ní apá okùn tó gùn lá, tó jẹ́ okùn apá rẹ̀ ó gbọdọ̀ gùn kí n le yí sí iwájú mi. Tí bá wá jáde bẹ́ẹ̀ yẹn, nǹkan tí ó máa ń wà nínú àpò owó mi ni ìkíni, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ó lè wà nínú àpò owó mi tàbí kí n di i mú. Ìkejì ni ATM card mi. Káàdì tá fi ń gba owó lẹ́nu ẹ̀rọ ó gbọdọ̀ wà níbẹ̀. Tí n bàá ti ní méjì yẹn, ò, kò sí ibi tí mi ò lè lọ ní orílẹ̀-èdè Nàìjíríà, kò sí. Bí mi ò lọ́wọ́ dání, mo lè, mo lè, mo lè tẹ owó ránṣẹ́ sí èèyàn látọ̀rí fóònù mi tàbí kí n fi káàdì mi gba owó jáde. Tí n bàá dé nílò ìrànlọ́wọ́ látọ̀wọ́ ẹnikẹ́ni, màá fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, màá fi pẹ́ ení ná. Nǹkan méjì tó gbọdọ̀ wà nínú, nínú àpò owó mi ni, ìkéta ni owó. Mi ò lè jáde kúrò nílé láì, láì mú owó dání. Ó lè máa pọ̀ ṣùgbọ́n owó gbọdọ̀ wà níbẹ̀. Óhun ní nǹkan kẹta tó máa ń wà ní àpò owó mi. Nǹkan kẹrin tí ó máa ń wà níbẹ̀ ni, paper tí èèyàn máa ń lò tí èèyàn bá lọ ṣe ìgbọn ṣe. Óhun ní àwọn olóyìnbo ń pè ní toilet roll. Mo máa ní díẹ̀ nínú àpò owó mi tàbí paper táwọn òyìnbó máa ń pè ní serviette. Ìdí tí màá fi ní ní pé bí mo ṣe ń lọ, mo lè fẹ́ fi, mo lè fẹ́ fi, bóyá ó ní ìdọ̀tí tó ṣe sí mi lára, mo lè fi nu. Tí ń bá tọ̀, màá fi nu ara mi kí n lè kara mi lè mọ́ tónítóní lẹ́yìn tí ń bá tọ̀ tán tí ń bá ti wà níta. Ìyẹn ni ǹnkan kẹrin. Nǹkan karùn-ún tí ó tún máa ń wà níbẹ̀ ni hand sanitizer. Mo ní hand sanitizer kékeré kan nínú ike kékeré kan. Ó máa ń wà nínú àpò owó mi náà. Ìyẹn wà fún wípé tó bá ṣẹlẹ̀ wípé tí n bàá ṣà ti jáde, mo máa ń nírò wípé à kò sí ni. Mo ti máa fọwọ́ kan nǹkan tí ò yẹ kí n fọwọ́ kan. Mo sì máa fara kán, màá fi ìyẹn, màá fi pa gbogbo kòkòkokokorò tí èèyàn ò lè fojú rí tó bá wà ní ọwọ́ mi. Ìyẹn jẹ́ karùn-ún. Ìkẹfà ni aṣọ tó fi ń nu ojú. Ó gbọdọ̀ wà nínú àpò mi. Ìyẹn wà fún wípé tó bá ṣẹlẹ̀ wípé oru mú mi, mo fẹ́ nu ojú mi, aṣọ tó fi ń nu ojú, màá fi nu ojú, ọrùn àti àyà mi. Ìyẹn jẹ́ ikẹfà. Nǹkan kejì tí màá n ni ni dígí. Mi ò le ṣe kí n máa wójú mi, mo máa ní dígí. Mo lè ní ibi tìróò kékeré kan àti òróró tó fi ń pa ètè.

Ìbéèrè tí ó wà lórí ifọ́nra yìí ni, báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Hmmm gbogbo ènìyàn tó wà láyé yìí ni ó nílò ìrànlọ́wọ́. Gbogbo wa náà dì lá ní ìrànlọ́wọ́ kan tàbí kejì tí a lè ṣe fún ènìyàn ẹlẹ́ran ara ibi títi wa. Àwọn ǹkan tí èmi máa, nígbà tí mo kéré, mo jẹ́ ẹni kan tó jẹ́ wípé, tí àwọn ènìyàn bá bi mí fún ìrànlọ́wọ́, bí ìrànlọ́wọ́ yẹn ò tí rọrùn fún mi, màá ṣe. Í bá pa mí lára, màá ṣe. Màá sá ṣe ìrànlọ́wọ́ yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀, pé a kó má dàbí pé èèyàn burúkú ni mí. Ṣùgbọ́n bí mo ṣe ń dàgbà, mo ríi wípé àwọn ènìyàn, wọ́n ò fẹ́ràn èèyàn tó dára. Ẹni tó bá rán wọ́n lọ́wọ́ gangan ni ọ̀tá wọn. Ṣùgbọ́n tó bá wà pẹ̀lú ẹni tí ó ti ẹran wọ́n lọ́wọ́ rí, wọ́n máa máa bẹ́rí fẹ́ni ẹni, wọ́n ò ní lè ṣè ká fún. Ṣùgbọ́n ẹni tó rán wọ́n lọ́wọ́ yẹn gangan ni ọ̀tá wọn. Ìgbà tí mo máa ń dàgbà, mo ṣẹ̀ wá wò pé gbogbo ìrànlọ́wọ́ kọ́ lọ yẹ kí màá ṣe. Láàyè ìgbà yẹn, èèyàn lè ní ẹ, "Ó yá, wá bá mi ṣe kíníkan kíníkan." Ibi tí mo wà lè jìnnà sí ibi tí ẹni yẹn wà ó, màá gbéra. Màá fowó ara mi wọkọ̀ lọ bẹ́ẹ̀ ni ẹ ṣe ǹkan yẹn. Ẹlòmíì lè béèrè owó lọ́wọ́ mi. Bóyá owó gan tó wà lọ́wọ́ mi ò tó mi ń jẹun, màá fún un. Màá fún ẹni yẹn lówó yẹn. Mo sá máa ń ṣe, màá sá, mi ò lè rántí ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ tí mo ti ṣe, ṣùgbọ́n mo sá máa ń nira mi lára láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn. Nísìn tí mo ti dàgbà, ǹkan tí mo máa ń ṣe nìyí. Mo máa ń sọ fún ara mi pé, ǹkan mẹ́rin mo lè fi ran ènìyàn lọ́wọ́. Bí ẹni tí ebi ń pa, tí ènìyàn pè mí nísìnyí pé ebi ń pa mí, mi ò kì í ro lẹ́ẹ̀mejì. Kí màá lo owó gan, mo lè yá owó kí n fún ẹni yẹn láti fi ràn ẹni yẹn lọ́wọ́ kó lè jẹun. Ǹkan kejì tí mo tún máa ń rán èèyàn lọ́wọ́ sí ni pé, tí ènìyàn bá ní ara òun ò yá, mo lè rán an lọ́wọ́ láti bá rí owó tó máa fi ra oògùn tó máa fi tọ́jú ara ẹ̀. Ikeji tí màá ń ṣe nìyẹn. Ikẹta, a mọ̀ n wo, èwo ló tún lè jẹ́ kẹta? Mi tí ì lè rántí eléyìí tó lè jẹ́ kẹta ńsìn. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹni kan, ǹkan méjì tí màá ń rán èèyàn lọ́wọ́ sí ni yẹn. Bóyá ẹbí ń pa èèyàn tàbí ara ẹni yẹn ò yá tàbí bóyá ẹni yẹn. Bóyá èèyàn ó nílò láti lọ ṣe orí eré ńbí kan, ṣùgbọ́n kò ní owó ọkọ̀ láti lọ síbẹ̀, mo lè rán an lọ́wọ́ ní tí yẹn kí n fún un lówó ọkọ̀. Tí ó bá ti jẹ́ ǹkan tó jẹ́ pàto èhè, mo lè rán èèyàn lọ́wọ́ ní yẹn, eléyìí ó wà ní, gbogbo àwọn ilé tí mo ka kalẹ̀ yìí, ìyẹn tí àwọn èèyàn bá béèrè lọ́, ìrànlọ́wọ́ fún lọ́wọ́ mi. Ìgbà mìíràn mo máa ń ṣe ìrànlọ́wọ́ fún èèyàn tí ò ti béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ mi rárárárá. Tí mo bá rí pé a ẹni yìí, àwọn tí mi ò mọ̀ gan ni mo fẹ́ràn láti máa ṣe ìrànlọ́wọ́ fún. Mo fẹ́ràn kí n ṣe àwọn ìrànlọ́wọ́ tó jẹ́ wípé kí màá pàdé ẹni yẹn mọ́. Mo ti ṣe, mo ti ṣe nìyẹn mo ti lọ. Jù pé kí n wá ṣe ìrànlọ́wọ́ fún èèyàn lẹ́ẹ̀kan kó wá sọ̀ mí di pé kíní, kí èmi gan màá wá gbádùn ara mi mọ́, kó wá máa pè mí lójoojúmọ́ tí ǹkan bá ti ṣẹlẹ̀. Ẹni ò dẹ̀ ní mọ̀ wípé, ìrànlọ́wọ́ tí mo ṣe yẹn mò ní ra mi lára fún òun ní àkókò yẹn ni. A wá máa rò wípé bóyá ìrànlọ́wọ́ yẹn rọ̀ mi lọ́rùn, a wá máa pè mí gbogbogbà, a máa dà mí láàmú. Ṣùgbọ́n tí bá ṣe ọ̀rẹ́ fún ẹni tí mi ò mọ̀ rí, ó máa rọ̀ mí lọ́rùn gan. Fún àpẹẹrẹ, ọjọ́ kan, mò ń bọ̀ nílé. Mo ti ẹ̀ sì ń wá lọ́nà ilé, mo wá rí obìnrin, arábìnrin kan afọ́jú ni. Ó ń gbé yan jù láti gun orí afárá kó lè lọ síbi tó máa ti lọ wọ bọ́ọ̀sì, iyan ọkọ̀ tó máa gbé lọ ibi ilé rẹ̀. Ó kan, ó wá ń tiraka láti gun afárá yẹn, gbogbo èèyàn ń kọjá, kò sì ẹni tó ti ẹ̀ lè sọ pé.

Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, nígbàwo ni o kẹ́yìn lọ wo eyín? Aà! Okay, ìgbà tí mo kẹ́yìn lọ wo eyín mi ni ọdún tó kọjá. Láti ẹgbẹ̀rún méjì ó lé ogún, mo máa ń gbìyànjú láti lọ fọ eyín mi ní ọ̀dọ̀ àwọn dókítà tó máa ń-- tó mọ̀ nípa-- tó ní ìmọ̀ nípa eyín. Ọ̀dọọdún ni mo máa ń sábà lọ, mo máa ń-- ọ̀dọọdún ni màá lọ, ṣùgbọ́n mi ò tíì lọ nínú ọdún yìí. Ǹkan tó jẹ́ jẹ́ kí n wá pìnu lọ́kàn mi láti máa lọ ni wípé, láti ilẹ̀, láti kékeré mi, àh! Títí-- láti kékeré mi wọ 2020 yẹn, ẹn ńkan. Ó jẹ́ pé ẹ̀ẹ̀kan, mo lọ wo eyín mi rí. Kí ló dé fà? Nítorí pé eyín ń dùn mí. Ìgbà tó di pé eyín ń dùn mí, mi ò lè sùn. Aà! Ìgbà yen mo ṣe wo wípé, "àá, ṣebí dókítà eyín wà?" tí ó bá sí yen kí n mo fẹ́ wá lọ sọ́dọ̀ dókítà eyín, uh o i lọ o. Mio n lọ. Mo n jẹ́un bó ṣe wumí. Ìgbà tí mo wà ní, tí mo wà ní bí ọmọ, ehm, ọmọ ogún ọdún ó lé kan. Tá wòn oní oyibò mọ́ sí twenty one years. Okan di gbà kan. Eyín á wa máa dùn mí. Àh! Orú mi ò ní lè sùn lóru. Màá fo mi gbígbóná se omi tí ó níyọ̀ tó gbóná, màá fi sẹ́nu. Ó lè rọ, ó lè tú mi díẹ̀. Tó bá tún yá, eyín àtú bẹ̀rẹ̀. Bí mo ń sùn, eyín á dùn mí. Mo lè sùn, kó má sì nkan Ìgbà tí mo fẹ́ sùn, mo lè wá. Ara mi leè ṣe dáadáa o, kó má je pé ibi kankan dùn mí. Ṣùgbọ́n tí màá fi lè sùn látọjú òorun, eyín yen a dùn mí, màá dé jí. Mi ò ní lè sùn mọ́. Mo lè máa jáde kí n wà lọ́nà, kí eyín mú mi, kó bẹ̀rẹ̀ sí ń dùn mí. Mo lè wà nínú ilé, nínú kíláàsì. Ìgbà-- ayé ìgbà yẹn, mo wà ní ilé ẹ̀kọ́ yunifásítì. Eyín á dùn mí nínú kíláàsì. Ìgbà tó wá, tó wá tó do jù ẹ, mo wá lọ sí, eh, ilé, ilé ìwòsàn tó wà nínú, inú yunifásítì mi. Mo lọ rí dókítà. Mo dẹ̀ sọ fún dókítà bò ṣe ń ṣe mí. Dókítà yẹn kọ́kọ́ fún mi lógun ǹkan kí màá lò. Ògùn yẹn tí n ba ti lò, ara mi á balẹ̀, eyín ò ní dùn mí mọ́. Ṣùgbọ́n mo wá rò pé, "àháh, ọdún wo ni mo fẹ́ lo-- àh, ọdún wo mo fẹ́ lo ògùn yìí dá?" Kí-- ẹ̀ẹ̀, ǹkan tó ń ṣe mí yìí, ó gbúdọ̀ ni, ó yẹ kó ní, eh, ó yẹ kó níí, ó yẹ kó, kó má dùn mí mọ́. Ó yẹ kí ògùn tí mo lè lò sí-- ó yẹ kan lè bá mi ṣe ǹkan sí eyín yẹn tí ò ní dùn mí mọ́. Kì í ṣe pé kí màá lo ògùn sí, kí eyín lọ, kó tún padà. Mo sa sọ̀ fún dókítà yẹn, ó wá ní kí n lọ bá-- ó wá kọ lẹ́tà fún mi kí n lọ sí, eh, ilé ìwòsàn ńlá. Mo wá lọ bẹ. Àwọn iyẹn wá ní, a, mo gbúdọ̀ san owó kan, ǹkan kan. Ṣùgbọ́n gege bí ọmọ ilé ìwé mo ní tí n bá lọ ilé, màá sọ fún àwọn òbí mi. Àwọn òbí mi wá ṣẹ mu mi lọ sí, eh, ọ̀dọ̀ dókítà ní ìlú Èkó. Wọ́n ṣà bà mi yọ eyín yẹn, ni mo wá láàláfia. Àti ìgbà yẹn mo sáà ti mọ̀ pé, "àh, ó yẹ kí eyan ò máa fọ eyín o." Mo máa ń fọ eyín mi lálẹ́, màá fọ láàrọ̀. Mo sáà n ṣe bẹ́ẹ̀, mo sáà n láàláfia. Ìgbà tó wà di ọdún ẹgbẹ̀rún méjì ó lé ogún, àh! Eyín kan ṣe tun dùn mí niyen mo lá ọ̀pọ̀lọpọ̀ ǹkan oní ṣúgà, eyín ṣe bẹ̀rẹ̀ sí ń dùn mí niyen. Wọ́n ṣà yọ eyín yẹn. Ṣùgbọ́n láti ìgbà yẹn ni mo ti wá mọ̀ lọ́kàn pé, àh, ó yẹ kí eyan ò máa lọ máa rí dókítà eyín. Ó yẹ kí n ò máa ni ki dókítà eyín, kan bá yàn wo eyín ènìyàn, kan wo, kan tún un ṣe, kan fọ, kan dẹ́ ẹ fún mi ní, eh, kan ṣàyẹ̀wò eyín mi, kan sọ fún mi bí màá ṣe máa tọ́jú ẹ. Àti ìgbà yẹn ni mo ti ń tọ́jú eyín mi. Ó ti yẹ kí n ti lọ rí dókítà fún eyín mi ní ọdún yìí, ṣùgbọ́n mi ò tíì rà ye. Ṣùgbọ́n lágbára Ọlọ́run, màá lọ kí ọdún yìí tó parí. Mo lérò pé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nran yìí ni, ṣe o ti fúnni ní ẹ̀jẹ̀ rí? Ìdáhùn sí ìbéèrè yìí ni, rárá. Rárá, mi ò tíì fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ rí. Ṣùgbọ́n nǹkan tó máa wù mí láti ṣe ní ọjọ́ iwájú ni, nítorí wípé mo gbọ́ lẹ́nu àwọn ènìyàn kan, àwọn onímọ̀ sáyẹ́ǹsì nípa ìlera ara. Wọn sọ wípé ó dára kí ènìyàn máa fi ẹ̀jẹ̀ sílẹ̀ lẹ́ẹ̀kọ̀kan láti ran ọmọlàkejì ẹni nílọ́wọ́. Wọ́n ní ó dáa fún ìlera ara láti máa fẹ́jẹ̀ sílẹ̀ lẹ́ẹ̀kọ̀kan. Mo dẹ̀ ní lọ́kàn pé, bóyá lọ́jọ́ kan màá lọ sí ibi tí wọ́n ti ń gba ẹ̀jẹ̀ sílẹ̀. Mi ò nílò láti dúró kí ẹnikẹ́ni wà ní ìdúbúlẹ̀ àìsàn kí n tó fẹ́ jẹ̀ sílẹ̀. Mo lè lọ ilé ìwòsàn tí wọ́n tì ń gba ẹ̀jẹ̀ sílẹ̀ kí n sọ fún wọn pé, à, èmi náà fẹ́ ran ènìyàn kan lọ́wọ́, mo fẹ́ fi ẹ̀jẹ̀ mi sílẹ̀. Ní fífi ẹ̀jẹ-- ọjọ́ tí mo kọ́kọ́ rí ibi tí wọ́n ti ń fi ẹ̀jẹ̀ sílẹ̀ nígbà tí mo wà ní ilé ìwé yunifásítì. Ó dàbí pé mo wà ní ọdún kẹ́rin nígbà yẹn. Àwọn tó máa ń gba ẹ̀jẹ̀, wọ́n wá wá sí yunifásítì tí mo wà. Wọ́n wá sí ẹ̀ka yunifásítì tí mo wà n'gbàyẹn, ní faculty wa. Wọ́n ń bí àwọn ènìyàn pé kí wọ́n fi ẹ̀jẹ̀ wọn sílẹ̀ láti ran ọmọlàkejì wọn lọ́wọ́. Ìgbà yẹn dè réé, mi ò lára rárá. Mo jẹ́ eyaǹkan tó rí pẹ́lẹ́ńgẹ. Mi ò lòmi lára rárá. Ah! Mo sá máa ń wò wípé è, tí wọ́n bá gba ẹ̀jẹ̀ lára mi, kí ló máa ku mi kú? Báwo lára mi ṣe máa ku? Ṣé mi ní ri oyì o ni máa kọ́ mi? Mo sá máa ń rò s'ọ̀tún, mo máa ń rò s'ọ̀síi. Mo sáà máan. Mo so fúnra mii pé "iró o, mi ò lè f'èjè sílè láéláé. Ó tiẹ́ l"ọmọ kan tí mo mọ̀, mo gbọ́ wípé ó lọ fẹ́ jẹ̀ sílẹ̀. Ìgbà tó f'ẹ́jẹ̀ sílẹ̀ tán, wọ́n wá ni òòyì bẹ̀rẹ̀ sí ń kọ́ ọ. Îgbà tí mo tún gbó irú ìròyìn béyen, èmi náà ròó pé, a, mi ò rò pé molè f'èjè mi sílè o. Kóyì máa lọ kọ́ mi torí mi lára rárá. Ṣùgbọ́n mi ò mọ̀ pé ẹ̀jẹ̀ ó yàtọ̀ sí ọra tó wà ní ara wa. Mi ò mọ̀ rárá. Àti pé ọmọ ilé ìwé ni mí, oúnjẹ melo náà ni mò ń jẹ. Mo nigbagbob pe a, kin ma lo femi ara mi wewu. Nì í ṣe fi ẹ̀jẹ̀ sílẹ̀ nígbà náà. Ṣùgbọ́n bí mo ṣe ń dàgbà, tí mò ń gbọ́ oríṣìíríṣìí nípa ìwúlò fífi ẹ̀jẹ̀ sílẹ̀, nípa bí a ṣe lè ran ọmọlàkejì wa lọ́wọ́. Hmm. Mo rò ó nígbà kan, mo ní, à, nǹkan tó dẹ̀ dà ni o láti ṣe. Nǹkan tó dà ni. Mo tie gbo pé àwọn kan máa ń ta ẹ̀jẹ̀ wọn nítorí pé wọn ò ní owó lọ́wọ́. Wọn máa lọ ta ẹ̀jẹ̀ wọn. Hmm. Ní ìdà kan, wọ́n ran àwọn ènìyàn náà lọ́wọ́, ẹni tí ó lè jẹ́ lára wọn rán wọn lọ́wọ́ náà. Wọ́n dẹ̀ tún pa owó sápọ̀ ara wọn láti fi tọ́jú ara wọn. Hmm. Mi ò fi ẹ̀jẹ̀ sílẹ̀ rí, ṣùgbọ́n tí àyè rẹ̀ bá yọ ní ọjọ́ iwájú, mo lè lọ sí ibi tí wọ́n ti ń gba ẹ̀jẹ̀ sílẹ̀ kí èmi náà rán, kí n fẹ́ jẹ̀ mí sílẹ̀ lọ́fẹ̀ẹ́. Kí wọ́n bá lè fi ran ẹni tí ó bá wà lórí ìdúbúlẹ̀ àìsàn lọ́wọ́. Mo dè lèrò wípé ó yẹ kí gbogbo àwọn ènìyàn náà kọ́ni irú ìmọ̀ yìí. Kọ́ni irú ìmọ̀ yìí pé ẹ̀jẹ̀ fífi sílẹ̀ kò ní pé kí ènìyàn, kí ìlera ara ènìyàn kó wá dínkù kí ènìyàn má làálàá fẹ́ àmọ̀. Kò ní ṣe pẹ̀lú ẹ̀. Kò ní ṣe pẹ̀lú ẹ̀ rárá. Nǹkan tó dára ni. Ìránlọ́wọ́ ni ènìyàn fi ń ṣe fún ọmọlàkejì ènìyàn. Mo lèrò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. E sé lópòlopò. Màá tún máa rí yín bá o.

Ìbéèrè tí ó wà lórí fọ́nrán yìí ni, ṣe o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Àh, nínú ìwà tó dára nígbà tí mo bá ń jẹun, ó pín sí ọ̀nà méjì o. Or kì n sọ pé ó dá lé lórí ibi tí mo bá wà. Fún àpẹẹrẹ, tí n bá wà nínú ilé mi, ó dẹ̀ jẹ́ pé èmi nìkan mo wà n lé. Mi ò kí ń kọbi ara sí o. Bóyá mo ní ìwà tó dá tí mo bá ń jẹun àbí mi ò ní ìwà tó dá, màá jẹun tó bá ṣe wù mí. Màá jẹun tó bá ṣe wù mí. Màá-- tó bá ṣe wù mí ni màá ṣe ṣé. Ṣùgbọ́n tí mo bá jáde lọ síta níbi láàárín àwọn ènìyàn, ìbá jẹ́ pé èmi àti èèyàn kan péré náà la jọ wà, mo máa ń fọkàn sí bí mo ṣe ń jẹun. Ikíni, máa ń gbìyànjú wípé kí n má jẹun, kí ẹni mi máa dún ṣàpá, ṣàpá, ṣàpá, ṣàpá. Kí ẹni mi máa dún bí mo ṣe ń jẹun. Iyẹn òún ṣe ìwà tó dá. Tí ènìyàn bá ń jẹun, kò i ṣe ìwà tó dá rá rá rá rá. Kí ẹni tó, tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹyan máa gbọ́bẹ́ bi enú ẹniyan ṣe ń ṣe pàpà, pàpà, pàpà, tó ṣe ń ṣe ṣàpá, ṣàpá, ṣàpá. Ǹkan kejì tí mo tún máa ń ṣe lóre, mo máa ń gbìyànjú kí n má jẹ àjẹbánu nígbà tí mo bá wà níta. Mo máa ń gbìyànjú kí n má jẹ àjẹbánu. Mo máa ra máa bú oúnjẹ yẹn díẹ̀ díẹ̀ kí ó má bà di pé gbogbo ẹnu mi di yàmá yàmá àbí mo jẹun, epo tún ló ń jà ṣáṣọ mi. Màá-- mo máa ń kọbi ara sí, màá ń fọkàn sí bí mo ṣe ń jẹun kí n bá lè, eh, kí n bá lè jẹun, kí n bá lè fi ìwà tó dára hàn tí n bá ń jẹun lọ́wọ́. Ikẹta ni wípé tí n bá wà níta, tí n bá ń jẹun lọ́wọ́, iyẹn o wá wípé kí n wa máa lánú fàǹtà fá-- kí n máa ń lánú gbòó bí mo ṣe ń jẹun yẹn, kí n máa ń lánú, kí n máa pariwo lórí oúnjẹ, kí màá-- àyàfi tí ẹ̀yan ò bá-- tí n bá ń jẹun tí ẹ̀yan bá bá mi sọ̀rọ̀ ni màá tó bá sọ̀rọ̀. Ṣùgbọ́n tí eyan ò bá bá mi sọ̀rọ̀ níta tí mo dẹ̀ ń jẹun lọ́wọ́, mo lè máa sọ̀ nkànkan kí n rora máa jẹ oúnjẹ mi lọ. Jẹ ẹ jẹ, jẹ ẹ jẹ. Mi ìwá máa jẹ́ kí ẹni mi, kí n má-- kí oúnjẹ wà lẹ́nu mi kí n máa sọ̀rọ̀ kó bá di pé oúnjẹ ń ta jáde lẹ́nu mi nígbà tí mò ń sọ̀rọ̀. Iyẹn ò ún ṣe ìwà ọmọlúwàbí. Mo lérò wípé kò, kò bojúmu rá rá rá rá. Kì í ṣe ìwà tó dára nígbà tí ènìyàn bá ń jẹun. Ìwà tí ò da ni. Ọ̀nà kan tí ó-- ọnà mìíràn tí mo tún máa ń fi, eh, tí mo tún máa ń gbìyànjú láti fi hàn pé mo ní ìwà tó dára tí mo bá ń jẹun ni wípé tí n bá ń jẹ oúnjẹ tí ó ní egungun, màá kọ̀ rara jẹ egungun ara. Màá, eh, òun-- màá ra jẹ ẹran yẹn kúrò lára egungun. Jẹ ẹ jẹ, màá dẹ̀ gbé sílẹ̀. Mi wá ni máa fọ́ egungun ní gbangba. Iyẹn òún ṣe ìwà tó dára. Mi ò ní máa fọ́ egungun. Eh, nkan mìí tí mo tún máa ń ṣe ni pé tí n bá lọ síta lọ jẹun, kò sí pé oúnjẹ ń ṣe dùn tó, mi ò ní lá abọ́. Mi ò ní, mi ò ní kó mo ní jẹun kí abọ́ yẹn wá mo tó ní tó ní. Rara, iyẹn òún ṣe ìwà tó dára tí èèyàn bá ń jẹun. Kò da káwọn èèyàn máa rí irú ǹkan bẹ́ yẹn mọ́yàn. Yàtọ̀ sí iyẹ̀n náà, ọ̀nà mìíràn náà tí mo tún máa ń fi hàn pé mo ní ìwà tó dára tí mo bá ń jẹun ni wípé tí n bá ń jẹun lọ́wọ́, mi ò wá kí n na ọwọ́ kọjá lórí, lórí oúnjẹ ẹlòmíràn. Tó bá ní nǹkan tí mo fẹ́ gbà, màá kọ́ sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi àbí ẹni tó wà iwájú mi. "Jọ̀wọ́ ọ̀rẹ́ mi, bá mi gba kíní yi" kii se kí n wá máa na ọwọ́ lórí oúnjẹ olóunjẹ. Ìwà tí ò dára tí èèyàn bá ń jẹun nìyẹn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú wípé tí n bá ń jẹun nínú ilé mi, ah, tó dẹ̀ jẹ́ pé èmi nìkan ni mo wà nílé, mi ò, mi ò ti ẹ ń fọkàn sí bóyá mo ní ìwà tó dára tí n bá ń jẹun àbí mi ò ní ìwà tó dára. Tí n bá ń jẹ ẹran tó lé egungun, màá jẹ ẹran yẹn, màá dẹ̀ jẹ egungun yẹn, màá fọ̀, màá gbádùn ẹ̀. Tí n bá wà nílé, bó wù mí gbogbo oúnjẹ tó wà nínú abọ́, màá jẹ ẹ máa pọ́n ńlá. Bó wù mí, màá máa sọ̀rọ̀ tí bá ń jẹun tó bá jé pe inu ilé mi mo wà. Ṣùgbọ́n tí n bá wà níta, bó wù mí, eh, bó wù mí, mo lè jẹun ṣàkàṣàkà. Ṣùgbọ́n tí n bá wà níta, mi ò kí ń ṣe bẹ́. Mo lérò pé mo dá ọ̀un ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o ti gun alùpùpù rí? Ní ìmọ̀ mi, mo mọ̀ wípé alùpùpù ni wón ń pè ní ọ̀kadà láwọn ibì kan ní orílẹ̀èdè Nàìjíríà, òun náà ni wón ń pè ní motorcycle gẹ́gẹ́ bí àwọn olóyìnbo ṣe máa ń pè é. Bẹ́ẹ̀ ni, mo ti gun alùpùpù rí. Ah, ìgbà tí ìlú tí mo kọ-- èmi àtàwọn òbí mi kọ́kọ́ gbé, ní ìlú tó ń bí mi sí, kò sí ẹ̀rọ alùpùpù ni bẹ́ẹ̀. Tí èéyàn bá ti è máa rí ẹ̀rọ alùpùpù, wọn ò fi gbé, wọn ò fi kó érò. Ẹni tó ní i lèéyàn máa rí lórí ẹ̀ tó rora ń wa ǹkan ẹ lọ. Mo lè sọ pé bí a ó rí tẹlifíṣàn, orí ẹ̀rọ amóhùnmáwòrán, mo sì máa ń sálá pá rí alùpùpù nígbà tí mo wà kékeré nígbà náà. Ṣùgbọ́n lẹ́yìn ọdún mélòó kan, àwọn òbí mi ní okay, a kó lọ sí ìlú Èkó. Gbogbo wa kó lọ pẹ̀lú àwọn àbúrò mi, ìyá mi, bàbá mi, bí aṣe dára Èkó nìyẹn. Ní gbogbo ìgbà tá ń gbé léko yẹn náà, kò sí alùpùpù ní àdúgbò ibi tá ń gbé. Pẹ̀lú pé àdúgbò tá ń gbé ó jìnnà sí, ó jìnnà sí òpópónà tá a máa ti wọ, ehen mótò tó ń lọ ibi kí ibi tá bá lọ nígbà yẹn. Ẹsẹ̀ la máa ń fi rìn láti ilé dé òpópónà dé ojú títì tá a ti máa wọ ọkọ̀. Ba dè ṣe máa rìn lójoojúmọ́ ni ẹ kó rọrùn, ṣùgbọ́n ba ṣe máa rìn ní ojoojúmọ́ ni lọ́dún yẹn náà. Lẹ́yìn ìgbà tá a wá kó kúrò nílé tá ń gbé nígbà yẹn àti kó wa kó lọ ilé mi ní ẹ́, eré, ehen ní agbègbè yẹn náà ni. A kó lọ ilé mi, ìgbà tï aṣá débẹ̀. Ibe yẹn náà kò lẹ́rọ̀ alùpùpù, kò ní ẹ̀rọ alùpùpù. Ẹsẹ̀ náà la máa ń fi rìn láti ilé lọ sójú títì ká lè wọ, ehen ọkọ̀ tó bá ń lọ ibi kí ibi tá bá ń lọ ní ọdún yẹn. Ìgbà tó yá bó ṣe sọ pé, ah, ẹ̀rọ alùpùpù ti dé o. Wọn ti fẹ́ máa ná àdúgbò wa. Ah, inú àwọn èèyàn kan dùn, ṣùgbọ́n ẹ̀mi gẹ́gẹ́ bí ẹni kan mi ò ká kún. Ah, mo ń ti ẹ́ n ro pé, ah ṣé kó o. Ah, ó rọrùn fún èmi láti máa fẹsẹ̀ rìn ju kí n lọ gun alùpùpù nítorí pé alùpùpù yẹn gan kò yé mi. Mo máa ń rò pé, ah, ǹkan tó ní ẹsẹ̀ méjì ṣé kò le ṣubú ni? Ah, èrù sá máa ń bà mí. Ówá di ojó kan, èmi àti ìyá mi á jọ lọ sí ọjà láti lọ ra oúnjẹ. Ìgbà tí a wa ń padà bọ̀, bá ṣe dé òpópónà àdúgbò wa nìyẹn. Ni màámi wá ní, "A máa gun, ehen ọkọ̀ alùpùpù padà o. Lọ sílé o." Mo wá ní, "Ẹ́, irọ́ o èmi o, ẹ má jé ká gun, e jọ o, ẹ jẹ ká fẹsẹ̀ rìn lọlé." Ẹ̀rù ń bà mí. Màámi mi ní, "Kò sí ǹkan tó máa ṣẹlẹ̀, jẹ ká gun ẹ̀rọ alùpùpù, ká gun lọlé." Ọjọ́ yẹn mo ṣá ṣe gun nìyẹn. Bẹ́ẹ̀ lẹ̀ èrù ń bà mí nígbà tí mo wà lórí rẹ̀, èrù ń bà mí. A sá dé ilé, mo ṣá máa ń rò pé, ṣé míì ní ṣubú lórí alùpùpù yìí. Ìyá mi ní kò sí ǹkan tó máa ṣẹlẹ̀. Lóòótọ́ lóòótọ́ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. A dé ilé ní ayọ̀ àti àlàáfíà. Ọjọ́ yẹn ló jẹ́ ọjọ́ kìn-ín-nín tí mo máa gun. Mo kéré nígbà yẹn. Ọjọ́ yẹn dẹ́ lọ́jọ́ kìn-ín-nín tí mo máa gun alùpùpù. Àti ìgbà yẹn, àh mi o lé ká oye alùpùpù tí mo ti gun. Kí ni mo máa lọ ibi kan, alùpùpù ni. Tí mo bá ti rí mọ́tò, alùpùpù ni. Ó ti wá mọ́ra dé ibí pé ìgbà tí mo wá wọlé ọkọ̀, ọkọ̀ mi gan ni, "Ah, kí ló dé? Mọ́tò ló wà n lẹ́yìí. Kọ́ bí wón ṣe ń wà? Yé gun alùpùpù kiri." Nítorí ọkọ̀ mi ò ṣe ẹ́ ní ìfẹ́ sí alùpùpù rárá. Èmi dẹ́ re, hun, ǹkan tí màá rí ni mi ò kín se eèyán kan tó máa ń yàn bo. Nkan tí n bá ti rí ni. Ko tó di pé ọjọ́ kan tó ti ẹ̀wá dún mi jù, mo lọ sọ́jà, mo wá ń bọ̀ bí mo ṣe lọ wọ alùpùpù nìyẹn. Bí alùpùpù yẹn ṣe lọ fara kó ọ̀kadà mi bí lára ǹkan tí mo ra bó ṣe já niyẹn, bó ṣe dà sílẹ̀ lẹ́yìn yẹn lọ́dún yẹn. Mọ́tò dẹ̀ wà nílé, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wà nílé tó yẹ kí n gbé lọ sọ́jà, mo ló ń gun alùpùpù. Wọ́n, níṣìnyín gan wọn ti è ti ní kí wọn má gun mọ́ ládùúgbò tí mo wà. Ilé ọkọ mi tí mo wà níìsìnyí, wọ́n sì ní wọn kò lè gun alùpùpù mọ́. Ìnú mi dẹ̀ dùn, kò sì ẹni tó ń gun alùpùpù mọ́ ní sàká ni ìwà. Mo lẹ́rò wípé pẹ̀lú ìdáhùn ránpé yì pé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ̀ ṣe lọ́pọ̀lọpọ̀.